Ìwà ìsòwò mí dára lópò púpò nítorí àwon oníbaarà mí. Wọ́n máa ń ríi wí pé mo rí àwọn oníbàárà mi, mo dẹ̀ rí i, mo máa ń ríi dájú wípé mo fún wọn ní ǹkan tí wọ́n bá fẹ́ àti ǹkan tí wọ́n bá béèrè fún. Ó jè ìwà ìsòwò to dára, o jé ìwà ìsòwò ti mo kó ti mo de maa ri pé mo se ní gbogbo ìgbà.

Mo máa ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi bí i kí n rí wí pé mo pín dọ́gba. Tí a bá ní hundred náírà, mo máa rí i pé mo mú èyí tó tọ́ sí mi, mo fún àwọn ọ̀rẹ́ mi ní èyí tó tọ́ sí wọn. Mo máa ń pín dọ́gba dọ́gba lọ́nà tí ó fi ní fàjà, tí ó fi ní fà arín fín láàárín wa.

Àná ni ó kẹ́yìn tí mo kọ ìgbẹ́kalẹ̀ iṣẹ́. Ìdí tí mo fi fẹ́ràn láti máa kọ ìgbẹ́kalẹ̀ iṣẹ́ ni wípé, ó máa rí wípé mo ṣe iṣẹ́ mi ní ètò tó yẹ àti ọ̀nà tí òfin ní fa ìdàrú, or tí òfin ní fa, wàhálà. Ìdí níyì tí mo fi máa rí wípé mo ṣe ìgbẹ́kalẹ̀ iṣẹ́ mi ní gbogbo ìgbà.

Rárá o, n ò fẹ́ràn lọ sí ilé iṣẹ́ ńbáyé. Ìdí ni pé n ò kí ń ráyè láti máa lọ sí ìdí ilé iṣẹ́ ńbáyé. Mo fẹ́ràn láti lọ bẹ, ṣùgbọ́n n ò kí ń ráyè láti lọ bẹ. So mi ò rí àyè láti rárá láti lọ sí ilé iṣẹ́ ńbáyé.

Oúnjẹ tí mo mọ̀ bí a ṣe ń ṣe dáadáa ò ní ìrẹsì àti ọbẹ̀ ata díndín. Mo mọ̀ ṣèpà, kò sí yu ìrẹsì tí mi ò fi lè ṣe, bọ́yá ọ̀fadà ni, bọ́yá jọ̀lọ́fù ràìsì ni, bọ́yá fried rice ni mo mọ̀ bí a ṣe ń ṣe. Ṣùgbọ́n oúnjẹ tí mo fẹ́ràn ṣe dáadáa jù òun ni ìrẹsì àti ọbẹ̀ ata díndín.

Ìgbádùn mi ni kí n má a mu, kí n má a mu nǹkan táwọn olóyìn bá ń pè ní juice omi èso kí n lè má a ri wípé mo jẹ ẹran díndín, or mọ́ jẹ ẹran màlúù, ọjọ́ mo jẹ ègúnfẹ̀. Àwọn ọ̀nà ìgbádùn mi rèé Mo dẹ̀ sì fẹ́ràn rẹ̀ jù.

Mo máa ríi pé mo rántí àwọn ọ̀dẹ òun bí kí n máa kọ sílẹ̀, tí máa ti kọ sílẹ̀ nínú ìwé, nínú díárì mi. Ìwé tí mo ti ṣètò láti fi máa kọ àwọn nǹkan tí mo fún máa ma rántí nǹkan. Ohun ni mo fi máa n rántí àwọn àdéhùn, gbogbo àdéhùn tí n ba ti ṣe pẹ̀lú àwọn èèyàn. Mo máa ríi wípé mo kọ sínú ìwé yìí láti lè rántí wọn.

Mo máa ń tọ́jú ara mi bíi kí n rí i pé mo máa ń fọyín mi déédé, mo máa ń gé èékánná mi, mo máa ń gẹrun mi ní àkókò tó bá ti yẹ, mo máa ń rìn ní gbogbogbà, hun o kí ń gbé mọ́tò mi ní gbogbogbà, nígbà mi mo máa ń rí i wí pé mo ṣe àwọn nǹkan tó máa ń ṣàrà láì àǹfààní bí i kí n máa gbé wéètì, kí n máa lọ sí fèsè rìn ní gbogbogbà.

Ẹẹ̀ méjì ni mo máa ń rí pé mo fọ eyín mi lójoojúmọ́. Gbogbo ìgbà tí mo bá ti jí láàárọ̀ kùtùkùtù, mo máa rí pé mo fọ eyín mi. Gbogbo ìgbà tí mo bá ti fẹ́ lọ sùn, mo máa rí pé mo fọ eyín mi. Mo máa rí pé gbogbo ara eyín mi ni mo fọ́n dáradára gbogbo ìgbà ni ẹ̀ẹ̀ méjì lójoojúmọ́. Ìdí ni wipé o máa, kí je kí ìjàǹbá ṣe eyín mi.

Ìlànà ìpolówó mi ni kí n lọ máa bá àwọn oníbàárà mi kí n máa fọ̀rọ̀ polówó, polówó sí wọn. Kí n lọ máa bá àwọn oní, àwọn tó lè bá mi ra nǹkan kí n máa fẹnu polówó sí wọn. Ìdí ni wípé ọjà tí mo ń tà kò, ó, ó fẹ́ràn láti máa jẹ́ kí a máa fi ẹnu ṣe ìpolówó ọjà.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa wọ ìbọrùn. Mo fẹ́ràn láti máa wọ̀ wọ́n nítorí pé ó máa ń ṣara lóore, ó dà máa ń ṣe àǹfààní sí ara mi. Ó máa ń rí wí pé ara mi ó já ṣe kíákíá, ó dà sì máa ń ṣe mí lóge. Ni gbogbo ìgbà tí màá ti jáde síta, àwọn èèyàn máa ń fẹ́ràn rẹ̀ lọ́rùn mi.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ni yíyi ya àwòrán, àti ìgbà tí mo ti wà ní kékeré mo ti fẹ́ràn láti máa ya àwòrán. Kò sí àwòrán tí n mi ò lè ya. Mo lè ya obìnrin, mo lè ya ẹranko, mo lè ya nǹkan tí ó, tí ó, tí mi ò tíì rí rí. Nípa ẹ, nǹkan tó bá ti wá láti inú ọkàn mi wá, mo fẹ́ràn láti máa ya àwòrán.

Mo máa rí wípé mo wọ nǹkan tó máa ń mú nú mi dùn. Ọ̀nà tí mo fi máa n rí wípé mo pàrọ̀ ọkàn rẹ, níyìí mo máa n rí wípé mo wo ǹkan tó máa ń múnu mi dùn, ǹkan tó máa ń ṣe ọkàn mi lóore bíi kí n máa wo, kí n máa wo fídíò tó máa ń múni rẹ́rìn, or kí n máa bá àwọn èèyàn sọ̀rọ̀.

Mo máa ń rántí àwọn ọ̀rọ̀ àṣà mi nípa nǹkan tí mo bá ti ṣe ní ìgbà tó bá ti pẹ́. Mo máa ń ríi wí pé mo rántí wọn láti lè rí pé mi ò ṣe àṣina kankan mọ́. Mo máa ń rí i wí pé gbogbo ìgbà tí mo bá ti fẹ́ gbé ìgbésẹ̀ tó léwu, ọ̀dí ìgbésẹ̀ tó, tó, tó yá wèrè gan, mo máa ń rí i wí pé mo ṣe ìrántí àwọn ọ̀rọ̀ àṣina tí mo ti ṣe sẹ́yìn.

Bẹ́ẹ̀ni, mo máa rí pé mo ṣe ìmúdójúìwọ̀n sọftware mi gbogbo ìgbà tí bà ti ń lo sọftware mi ní ìparí oṣù ọ́n ní gbogbo ìgbà tó bá ti bẹ̀rẹ̀ fún ìmúdójúìwọ̀n, mo máa rí pé mo ṣe wọ́n láti lè rí i pé kọ̀m̀pútà ọ́n ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ò ṣiṣẹ́ jáfájáfa, ò ṣiṣẹ́ kíákíá, kò dé sí wàhálà, ò kò sí ìdààmú tó bá.

Ọ̀nà tí mo fi máa ń kojú àsìkò ìparí iṣẹ́ ni wípé mo rí i wípé mo fi ọkàn àti gbogbo ara sí iṣẹ́ tí mo bá ń ṣe. Mo máa rí i wípé mo bẹ̀rẹ̀ iṣẹ́ náà kíákíá, wọn ò dẹ̀rí wipé wọn kò ṣe ìparí iṣẹ́ ni mo ṣese bẹ̀rẹ̀ iṣẹ́. Ọ̀nà yìí ni mo fi máa ń rí i pé mo kojú àsìkò ìparí iṣẹ́.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn kíkọrin, mo fẹ́ràn láti máa kọrin ní gbogbo ìgbà. Mo fẹ́ràn bóyá tí n bá tí ń fọṣọ or bóyá tí n bá tí ń fọ ọkọ̀ mi, um bóyá mo wà ní ilé ìwẹ̀, mo máa ń kọrin. Mo fẹ́ràn láti máa kọ orin Ọlọ́run torí ó máa ń mú mí dùn, ó sì máa ń ní pé mo wà pẹ̀lú Ọlọ́run ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni, mo máa ń na ara mi. Gbogbo ìgbà tí mo bá ti jí láàárọ̀ kùtùkùtù, mo máa rí pé mo na ara mi, mo na ọwọ́ mi, mo na ẹsẹ̀ mi, mo na ọrùn mi. Àbí ìgbà tí mo bá ti wà níbi iṣẹ́ tí mo ti jókòó, tí mo ti jókòó pẹ́ lórí ìjókòó, mo máa rí pé mo dìde, mo dẹ̀ ṣe ná ara mi láti lè ríi wí pé ara mi wà déédéé, mi ò dẹ̀ ṣe ìjàmbá sì lè ra mi.

Bẹ́ẹ̀ni, mo gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtàwọ́dọ̀wọ́ torí ó jẹ́ láàrín àwọn àṣà tó wà ní ilẹ̀ Yorùbá. Àwọn àṣà tó jẹ́ tó kún fún ìgbàgbọ́ àtàwọ́dọ̀wọ́. Mo rí, mo dẹ̀ ti rí àwọn ìgbàgbọ́ náà. Àwọn ìgbàgbọ́ náà sì jẹ́ àwọn ìgbàgbọ́ tó ti pẹ́ ní ilẹ̀ Yorùbá.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ ìbora bora nígbà tí m bá ti ń sùn. Gbogbo ìgbà tí mo bá ti ń sùn, mo máa ń fi aṣọ ìbora bora. Wọn ní jẹ́ kí ẹ̀fọn kí wọ́n jẹ mí, wọ́n ò dẹ̀ ní jẹ́ kí òtútù mú mi. Ìdí nìyí tí mo fún máa ń rí wípé, mo fi aṣọ ìbora bora nígbà tí m bá ti ń sùn.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ẹipàrà sí ara gbogbo ìgbà tí mo bá ti wẹ̀ tán tí mo bá fẹ́ wọ aṣọ, bóyá mo ń lọ ibi iṣẹ́ àbí bóyá mo fẹ́ jáde. Mo máa rí i wí pé mo fi ẹ̀pàrà sí ara mi, ọgbà ara mi, àtòjú mi, mo máa rí pé mo fi ẹ̀pàrà sí káàrà mi, o bá máa fúnfún.

Mo máa rí i pé mo kójó àwọn ìṣọ̀rọ̀ níbi iṣẹ́ nípa fífo jú sí iṣẹ́ tí n bá ti ṣe. Mo máa rí i pé mo ṣe kánmọkánmọ mode máa ṣe ní ọ̀nà tó dára. Èdi tí òfin ńi jẹ́ kí ń máa fi etí gbọ́ ǹkan tí ò bá kán mi or orọ̀ tí ò ní ṣe àǹfààní sí ayé mi.

Bàtà tí mo máa ń wọ̀, ó jẹ́ bàtà ibi iṣẹ́, ó jẹ́ bàtà lẹ́dà tí mo máa ń wọ̀ lọ sí ibi iṣẹ́. Bàtà yìí ni mo máa ń wọ̀ ní gbogbo ìgbà lọ sí ibi iṣẹ́. Mo dẹ̀ máa rí pé ó jẹ́ bàtà dúdú tí ó lè lọ pẹ̀lú aṣọ tí mo bá fẹ́ wọ̀, bóyá aṣọ ṣẹ́ẹ̀tì pupa ni àbí ṣẹ́ẹ̀tì funfun ni.

Mo máa ń ṣètò àwọn ímélì mi bí kí n ní wípé mo fún ímélì nígbà tó bá yẹ. Mo dẹ̀ rí pé mo kọ wọ́n nígbà tó bá yẹ. Tí mo bá dẹ̀ fẹ́ ka àwọn ímélì mi, mo máa rí pé ó jẹ́ ìparí iṣẹ́ ọ̀ nígbà tí ń bá wà níbí iṣẹ́ láti lè mọ ohun tí mo fún máa kojú wọn. Béyà láti tètè kọ ni, ọ̀pọ̀ ọ̀rọ̀ ẹlẹ́ya láti sùn síyì nígbà tí mo bá fẹ́ kọ.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń ya àwòrán. Kò sí àwòrán tí mi ò lè ya. O lè ya àwòrán ẹranko, o lè ya ènìyàn. Mo fẹ́ràn láti máa ya àwòrán láti ìgbà tí mo ti wà ní ọmọ kékeré ni mo ò tíì fẹ́ràn láti máa ya àwòrán.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àwọn àtúnlo nǹkan. Gbogbo ìgbà tí mo bá ti lo nǹkan, mo máa ríi wí pé mo ṣe àtúnlo wọn. Bo ya mo fi ṣíbí jẹun, bo yà mo lo nǹkan tí mo ti lò sẹ́yìn tí mo sì fẹ́ lò ó, bọ̀yá ohun àwọn ode ohun tí mo fi ṣe oúnjẹ, mo máa rí wí pé mo ṣe àtúnlo wọn.

Rárá o, n o kin bínú nígbà tí mo bá wà nínú ọkọ̀. Ìdí ni wipé ó lè ṣe ìbà ìjàmbá sí ọkan àti ẹ̀mí ẹni nígbà tí n bá ń wa ọkọ̀ or nígbà tí n bá wà nínú ọkọ̀. Ìgbà mí nígbà tí àwọn ọlọ́kọ̀ mìíràn bá mú inú bí mi, mo lè máa bínú torí nǹkan tó lè ṣẹlẹ̀ nípa ìbínú.

Ìgbà púpọ̀ ni mo máa ń lo fóònù mi lójoojúmọ́, ìdí ni pé àwọn oníbàárà mi máa ń pè mí. Ìgbà mí molẹ̀ wà nínú yàrá mi kí máa sùn wọ́n ní ọ́fíísì mi kí n ríi wípé fóònù mi ń pariwo wípé àwọn oníbàárà ń pè mí. Ìdí nìyí tí mo fi máa ń lo fóònù mi ní gbogbo ìgbà lójoojúmọ́.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù ni kí n máa gbá bọ́ọ̀lù. Mo fẹ́ràn bọ́ọ̀lù gbígbá, mo dẹ̀ fẹ́ràn láti máa gbá ipò defender. Mo fẹ́ràn láti máa gégé pẹ̀lú bọ́ọ̀lù. Idi tí mo fi fẹ́ràn eré ìdárayá yìí ni, ó máa ń dára mi yá ó sì máa ń mú nu mi dun tí bá bá àwọn ẹlẹgbẹ́ mi gbá bọ́ọ̀lù.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù ni àjọ̀dún eégún tó má ń ṣẹlẹ̀ lọ́dọọdún ní ìlú mi, tó sì máa ń ṣẹlẹ̀ nígbà mìíràn ní agbègbè mi nígbà tí wọ́n bá fẹ́ fi ìjòyè hàn, tí wọ́n bá fẹ́ ṣe ayẹyẹ kan ní agbègbè mi. Mo fẹ́ràn àjọ̀dún yìí.

Ọjọ́ àìkú ni ọjọ́ nínú ọ̀sẹ̀ tí mo fẹ́ràn jù. Ó jẹ́ ọjọ́ tí mo fi maa ń ráyè láti sinmi láti lè rí wipé mo ṣe ìsinmi láti fi lè múra fún ọ̀sẹ̀ tuntun tí mo fẹ́ wọ̀. Mo fẹ́ràn ọjọ́ àìkú nítorí pé ó tún jẹ́ ọjọ́ tí mo fi máa ń lọ sí ilé ìjọsìn láti lè fi bá Ọlọ́run sọ̀rọ̀ àti láti lè sún mọ́ Ọlọ́run dáradára.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka àwọn adéhùn dáadáa. Gbogbo adéhùn tí máa ti ṣe pẹ̀lú èèyàn, mo máa rí pé mo ṣe é dáadáa nítorí pé mo máa ní ibi tí mo máa ń kọ àwọn adéhùn sí. Mo dẹ̀ máa ń ṣe ri wipé mo ṣe ètò láti mú àwọn adéhùn mi ṣẹ. Mo máa ń rí pé mo ṣe adéhùn, mo dẹ̀ máa ń mú àwọn adéhùn mi ṣẹ.

Rárá o, n ò ní àwòrán kankan lára, nítorí wípé àwòrán ara le ṣe ìjàmbá fún ọkàn fún ara sí ara ẹni, idì níyí mi ò fi ní àwòrán kankan lára, ó lè ṣe ìjàmbá sí ara ẹni, kò dẹ̀ sí dára fún ọmọ Ọlọ́run láti máa ṣe àwòrán sára.

Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí fún àwọn ẹbí àti àwọn ọ̀rẹ́ mi. Boyá wọn ni láti ri wípé mo gbẹ́rù, bá wọn gbẹ́rù lọ ìlú mìíràn, wọ́n láti gbé ẹrù lọ ibòmíràn. Mo lè ṣe lọ́fẹ́ fún àwọn ẹbí àti ọ̀rẹ́ mi. Gbogbo, púpọ̀ nínú ìgbà ni mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún àwọn ọ̀rẹ́ àti ẹbí mi.

Mo máa ń kí àwọn ènìyàn bí a ṣe ń kí àwọn ènìyàn ní ilẹ̀ Yorùbá. Tí mo bá ti rí àgbàlagbà, mo máa rí i wí pé mo dọ̀bálẹ̀ fún wọn, mo dẹ̀ kí wọn dáradára. Tí mo bá ti rí ọmọ kékeré, mo máa rí i pé mo na wọ́n láti lè bọ̀wọ̀ fún wọn. Ìgbà mìíràn tó bá jẹ́ ọba tó t- tó sì jẹ́ ọmọ kékeré, mo máa rí i pé mo dọ̀bálẹ̀ fún wọn. Bo yá ìjòyè.

Rárá o, n ò tí lè ẹnìkan kúrò ní isẹ́ rí. Ìdí ni wípé, gbogbo ìgbà tí n bá ti fẹ́ gba ọmọ isẹ́ sí idi iṣẹ́ mi mo máa rí pé mo gba àwọn ọmọ gidi àti àwọn ọmọ tó le ṣiṣẹ́ dáradára. Mi ò dẹ̀rí, ígbà tí wọ́n ò ń ṣiṣẹ́ dáradára rí, ọr kọ máa fojú sí iṣẹ́ wọn. Ìdí ni tí mi ò tí lè ẹnìkankan kúrò ní isẹ́ rí.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa rìn ní òkè. Mo fẹ́ràn láti máa gun òkè torí ó máa ń ṣara lóore, ó máa ń jẹ́ kí ara kó wà ní pípé, kídẹ́ jẹ́ kí ìjàmbá kó ṣe ara ẹni. Idi ni yí tí mo fi fẹ́ràn láti máa rìnrin lókè. Gbogbo ìgbà tí n bá ti ń rìn lójú ọ̀nà, ọ̀ tí n bá ti ń rìn, mo máa ní pé mo rìn lókè.

Mo fẹ́ran ìmọ́lẹ̀ òwúrọ̀ nítorí ìgbà náà ni mo máa rína láàárọ̀ kùtùkùtù láti ṣe ètò nǹkan tí mo fẹ́ ṣe ní ọjọ́ náà. Mo fẹ́ran ìmọ́lẹ̀ òwúrọ̀ gan torí ìgbà náà ni mo máa ráyè láti ṣètò gbogbo nǹkan tí m bá fẹ́ ṣe ní ọjọ́ náà. Mo fẹ́ràn rẹ̀ ju ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ lọ.